Nígbà wo ni o keyin lọ sí ìṣẹ́gun òde? À, ìṣẹ́gun òde ó jẹ́ nǹkan tó yẹ pé lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ ẹ̀, mo ti gbàgbé kíni ó mi níga. À, ó ti tó ọjọ́ mẹ́ta sunmọ́ tọ́. Ìṣẹ́gun òde, mi ò lè sọun tí ó pàtó níbí, torí ẹ náà mi ò sì ní parọ́

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Fèrèsé ọkọ̀ ó jẹ́ ǹkan tó wúlò tó sì ní ànfàní nínú ọkọ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ wa nílùú Nàìjíríà, a ti mọ̀ ló nílò ojù tó yẹ kó ṣẹlẹ̀. Àwọn ìlú bíi Japan gan tẹ́ẹ bá wò, ẹ rí pé wọ́n fẹ́ràn lóun wí lọ fèrèsé nílò kulò tórí pé kí ni kì se nkan eré ǹkan tó wúlò nìyẹn.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀, wáàsí àwọn àlfa alfa ni mo máa ń gbọ́ torí pé òun ni tó jẹ́ pé ó wúlò fún mi púpọ̀ jù. Tọba lóń gbọ́ orin tó lọ distract rẹ̀, ọlọ́run ò ní jẹ arí á burú tí ǹkankan bá ṣẹlẹ̀ ní ìsìn. Accident làwon èèyàn óò gbọ́.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Àgbàlagbà ni mí, mi ò ṣe àní mọ bí a ti ń wẹ̀. Àgbàlagbà bí mi tó, bí irú mi tó dàgbà sí Áfíríkà ko gbodo so pe kò mọ bí a ti ń wẹ̀. Ìwẹ̀ jẹ́ ǹnkan kan tó ṣe pàtàkì púpọ̀ fún èèyàn bíi mi. A bá ti ń we si je nǹkan tó wúlò púpọ̀